Ṣe o jẹ́ èèyàn ti o máa ń jí ní kùtukùtù? Mo jẹ́ èèyàn tó máa ń jí ní òwúrọ̀ kùtukùtù. Tí ó bá ti di ago tí mo máa ń pé jí jù, òun ni ago márùn-ún abọ̀. Tí n bá tete jí, òun ni ago márùn-ún gérégé. Ago márùn-ún àárọ̀ kùtukùtù. Tí n bá tètè jí, òun ni ago márùn-ún àárọ̀ kùtukùtù. Tí n bá dẹ tètè, tí n bá pé jí, òun ni ago márùn-ún abọ̀ àárọ̀ kùtukùtù.

Ṣé o máa ń lo èrọ ìrànwọ́ ohùn? Mo máa ń lo èrọ̀ ìrànlọ́wọ́ ohùn torí wipé ìgbà míì ma wà tó jẹ́ wipé a ti máa tẹ nǹkan tí mo fẹ́ bèrè ní lọ́wọ́ ìrànlọ́wọ́, ó máa ń ni mí ní ara. Kàkà bẹ́ẹ̀ máa kàngbé sí ohùn ni tí màá sọ̀rọ̀ sínú rẹ̀ tí ó sì gbé èsì jáde fún mi. Torí náà mo máa ń lo èrò ìràn ohùn dáradára.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ mi lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń jẹun nínú ọkọ̀ mi ní ẹ̀kọ́ kan. Ìgbà tí mo bá ti pẹ́ nínú ilé tí mò ń lọ ibi iṣẹ́ ọjọ́ mi láàárọ̀ kùtùkùtù, màá gbé oúnjẹ dání tí n bá ti wà ní ojú ọ̀nà torí pe kosì kí n má wà nínú go slow. Tí n bá ti wà ibẹ̀ ni iti máa jẹun. Ti tí tí n bá fi máa jẹun tán, gbogbo àwọn ìgòdòkòdo ọkọ̀ yó ti dúró bí mo máa ń jẹun nínú ọkọ̀ dáradára tí kò ṣe ní ní mi lè ká gan.